Bẹ́ẹ̀ni, àwọn ìgbà mìíràn wà tó ṣe pé ní mo máa ń fi ọ̀sán mi sùn dáadáa, tí màá rí pé ó fẹ́ tẹ̀ mí díẹ̀ tí mo ní àìlera ara, mo máa sùn. Ní ìgbà mìíràn bó ṣe pé níbi iṣẹ́ ni mo wà tí màá rí pé ní ó fẹ́ tẹ̀ mí díẹ̀, mo máa sùn. Mo tún máa ń fi ọ̀sán mi sùn dáadáa tó bá di òpin ọ̀sẹ̀ tí mo mọ̀ pé mi ò lọ ibi iṣẹ́ tí mo wà ní ilé, mo máa ń sùn dáadáa tàbí pé ní ìgbà tí màá rí pé ó fẹ́ rẹ̀ mí díẹ̀, mo máa ń sùn. Nítorí pé ní mo gbàgbọ́ pé kí ènìyàn kó máa sùn, ó máa ń fún yàn ní àlàáfíà dáadáa tí ara máa ń jẹ́ kí àjíǹde ara kú dé. Hmmm ó dá púpọ̀ kí èèyàn máa sùn ṣùgbọ́n kò wá dá kí èèyàn máa sùn bí i pọ̀nmọ́, kí èèyàn máa sùn ní ẹnu iṣẹ́ kí ó kọ́wọ́ ṣe ohun di iṣẹ́, ìyẹn ni kò dáa dáadáa tó. Bẹ́ẹ̀ èmi ò kí ń ṣe bẹ́ẹ̀, èmi máa ń sùn ní àsìkò ìgbà tó bá yẹ kí n sùn tí ara mi bá fẹ́ kí n sùn ní ọ̀sán nígbà mìíràn láti lè bá, láti lè bá jẹ́ kí ara mi ó jí pípé padà, bẹ́ẹ̀ ni mo máa ń sùn. Orun ọ̀sán mi kò sì ń ṣe orun àsùnfàtọ́ ọ orun àsùnfàlálá. Rárá o, èmi kì í sùn bẹ́ẹ̀, èmi máa ń sùn nígbà tí màá rí pé ara mi need e bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe. Fún àwọn ìgbà lẹ́kọ̀ọ̀kan nígbà mìíràn mo máa ń sùn ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, kò sí ọwọ́ tí mi ò kí ń lò láàárín ọwọ́ ọ̀tún àti ti òsì. Ìdí torípé ní mo gbàgbọ́ pé ọwọ́ ọ̀tún àti ti òsì ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Fápejùwẹ, tí n bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Tí n bá fẹ́ ṣiṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo yàn láàyò jù láti máa lò. Kò ṣe wípé ní mi ò kí ń fi òsì ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn iṣẹ́ mìíràn wà tí mo máa ń fi òsì ṣe. Tí n bá lọ sí ilé ìyàgbẹ́, ọwọ́ òsì ni màá fi ń ṣan ara mi mọ́. Àwọn nǹkan mìíràn wà tí mo máa ń fi ọwọ́ òsì ṣe náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n owó tí mo nífẹ̀ẹ́ sí jùlọ láti máa lò dáadáa, ọwọ́ ọ̀tún mi ni. Nílẹ̀ Yorùbá a máa ń pe ọwọ́ òsì ní ọwọ́ àlàáfíà. Bẹ́ẹ̀ ni, a kì í pè ní ọwọ́ òsì, ọwọ́ àlàáfíà la máa ń pè. Àwọn ọ̀pọ̀ iṣẹ́ ni òun náà máa ń ṣe. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni mo yan láàyò. Tí n bá fẹ́ gbé nǹkan tí ó ní agbára, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Bẹ́ẹ̀, ó ti sọ ọwọ́ òsì mi di ọwọ́ tí mi ò lè lò dáradára láti fi gbé nǹkan tí ó ní agbára. Ṣùgbọ́n àwọn iṣẹ́ tó pọ̀ ni òun náà mo máa ń ṣe.

Ohun tí mo rantí nígbà èwe mi ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo máa mú ẹnu ba díẹ̀ níbẹ̀. Ìgbà èwe ó jẹ́ ìgbà tí èyàn bá ṣẹ̀ ń di àgbàlagbà bọ̀. Fún ìdí èyí àwa ọmọdé a máa ń pọ̀ lágbegbe ta jo máa ń ṣeré. Bí òwe Yorùbá ṣe lọ wípé ni ogún ọmọdé wọn ò lè ṣeré fún ogún ọdún. Bẹ́ẹ̀ ni ó rí torípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ma, ta jo máa ń kórawọ kígí nígbà náà. A jọ rírà mọ́ nísìnyí. Oníkálukú wa ti, oníkálukú wa ti ní bùkátà tí a ń bọ̀. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti rìnrìn àjò lọ sí òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ ni wọn ti, wọn ti iṣẹ́, iṣẹ́, iṣẹ́ kò jẹ́ kí wọn ráyè mọ̀. Èmi sì nífẹ̀ẹ́ sí ká máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nígbà tí mo wà ní ọmọdé. Irú àǹfàní bẹ́ẹ̀ kò yọ fún mi mọ́ torípé ni mi kò ní àyè mọ̀ bí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Iṣẹ́ àti ohun, ohun mìíràn kò jẹ́ kí n láyè mọ̀. Ohun tí mo sì fẹ́ràn jù nígbà ọmọdé, ohun náà ni kí máa wo tẹlifísàn, kí máa wo oríṣìíríṣìí eré. Yálà eré ìkọlù lọ́gbọ́n ni ìdánilẹ́rìn-ín tí kò sì ṣí àǹfàní mọ́ fún mi mọ́ bí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo sì fẹ́ràn kí n máa sùn nígbà tí mo wà ní ọmọdé. Mo máa ń sùn dáradára ṣùgbọ́n kò sí àyè orun mọ́ báyìí. Àkókò tí mo wà yìí, àkókò láti máa fi ṣiṣẹ́ torípé ni kí ọjọ́ ọ̀la mi ó le bá dára, kó lè bá dánmọ́rán ni. Fún ìdí èyí ohun tí mo ní láti sọ nípa àkókò ọmọdé mi nìyẹn.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi yálà ẹni tí ó wà lábẹ́ mi tàbí òṣìṣẹ́ tí mo gba nínú ilé mi ni, mo máa darí wọn pẹ̀lú ìwà pẹ̀lẹ́. Mo sì fẹ́ràn kí ma bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí kò ní mú ìjà wá láàárín èmi àti wọn. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi torípé ní mo gbàgbọ́ pé àwọn náà wọ́n mọ ohun tó tọ́ àti ohun tó yẹ fún wọn ní àtiṣẹ́. Ṣùgbọ́n mo kò máa ń pè wọ́n sí àkíyèsí nígbà mi. Bẹ́ẹ̀, ó dáa kí èèyàn máa bá èèyàn sọ̀rọ̀ ní ẹ́ ìwà pẹ̀lẹ́ àti ohùn tuntun. Ṣùgbọ́n nígbà mìíràn wa tí ẹ́ ááwọ̀ máa ń ṣẹlẹ̀ láàárín wa, nígbà mìíràn tí mo bá ní kí wọ́n ṣe nǹkan bá ti wọn bá ṣe, ìhì irú yìí irú èyí máa ń wáyé lẹ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n mi ò fẹ́ kó fa ẹ́ wàhálà láàárín èmi àti wọn. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe.

Oúnjẹ ọ̀sán kò ṣe oúnjẹ tí mo máa ń jẹ déédéé torí pé ní àsìkò ọ̀sán yẹn ni àsìkò tí mo máa ń wà ní ibi iṣẹ́ tí màá máa ṣiṣẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀, oúnjẹ ó lè fa ìdínà àbí ìdádúró ní ibi iṣẹ́ tí mi kò sì ní fẹ́ kí ó rí bẹ́ẹ̀. Fún ìdí èyí, àwọn oúnjẹ tí mo máa ń jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo bá ráyè níbí kí n mu gààrí tàbí kí n jẹ ìrẹsì tàbí kí n jẹ ẹ́ẹ́, kí n jẹ búrẹ́dì. Bẹ́ẹ̀ ni oúnjẹ tí mo máa ń jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà mìíràn nìyẹn. Torí pé ní mo gbàgbọ́ pé oúnjẹ ọ̀sán máa ń fa ìdíwọ́ ní ibi iṣẹ́. Fún ìdí èyí kò sì mọ́ mi lára láti máa jẹ é. Ohun mìíràn tó máa ń jẹ́ kí n máa jẹ oúnjẹ ọ̀sán dáadáa ni pé ní tí máa gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ ní àtílẹ́ nígbà mìíràn ló máa ń fa kí a máa jẹun ní ọ̀sán. Ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ, oúnjẹ ọ̀sán kò ṣe oúnjẹ kan tí mo máa ń jẹ ní gbogbo ìgbà yàtọ̀ sí oúnjẹ àárọ̀ àti ti alẹ́ ni àwọn oúnjẹ tí mo máa ń rí dájú pé mo máa ń jẹ dáradára. Ṣùgbọ́n títọ́sọ náà kò rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń jẹ o.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àwọn náà sì mọ̀ mí dáadáa torí pé ní mo gbàgbọ́ pé nǹkan tí ó da àti tó yẹ ni kí èèyàn máa gbé nígbepọ̀ àlàáfíà, nígbepọ̀ ti ọ̀rẹ́, nígbepọ̀ ti ẹbí. Nítorí pé ní ọlọ́hun ma jẹ́ kí a rí àbúrú, tí àbúrú bá ṣẹlẹ̀, àwọn aládùúgbò rẹ ni o máa kọ́kọ́ rí kí ò tó rí àwọn mọ̀lẹ́bí tàbí àwọn ará ẹ. Fún ìdí èyí, ó da kí èèyàn mọ ra wọn ní àdúgbò, ó tún máa ń kó èèyàn yọ níbi ti ewu, ó tún máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàárín ìwọ àti àwọn aládùúgbò. Fún ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àwọn náà sì mọ̀ mí.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó da tí bá ń jẹun, torí pé ní mo gbàgbọ́ pé àkókò tí èèyàn bá ń jẹun, èèyàn kì í rojọ. Àkókò tí èèyàn bá ń jẹun, omi mímu ó búlọ̀wọ́ alẹ́gbẹ́ èèyàn. Àkókò tí èèyàn bá ń jẹun, èèyàn gbúdọ̀ fa ara balẹ̀ kí èèyàn jẹun dáadáa torí pé ní oúnjẹ ó da fún ago ara wa, ó máa ń ṣiṣẹ́ tí èèyàn bá fa abalẹ̀ jẹun. Tí èèyàn bá ń jẹun wọ̀lùwọ̀lù, èyí kò da tó fún ọmọlúwàbí. Fún ìdí èyí, mo ní ìwà tó da tí ń bá ń jẹun.